Rárá o, n kò fẹ́ràn ìrìn àtẹ̀gùn, nítorí ìrìn àtẹ̀gùn jẹ́ ohun tó gba okun àti agbára lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀ ìgbà ní ẹ̀sẹ̀ a máa ro ènìyàn nígbà tí ènìyàn bá ń rin àtẹ̀gùn. Nítorí náà ni n ò ṣe fẹ́ràn rẹ̀ rárá láti máa rìn.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù, òun náà ni oúnjẹ àkàrà òyìnbó èyí tí à ń pè ní cake. Ó jẹ́ oúnjẹ àkàrà tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí pé ọ̀pọ̀ ìgbà nígbà tí a bá ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí, ó jẹ́ oúnjẹ àkàrà tí ọ̀pọ̀ ènìyàn sábà máa ń fún àwọn ènìyàn láti jẹ níbi ọjọ́ ìbí. Èyí jẹ́ kí n fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Ní, ní ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin, nítòótó gbogbo ọjọ́ ìsinmi tí jẹ́ ọjọ́ àìkú, òun náà ni máa ń lọ sí ibi orin. Nígbà tí mo bá lọ sí ilé ìjọsìn láti lọ jọ́sìn nítorí pé kò sí bá ó ṣe pàdé jọ́sìn tí a ò ní kọ orin tí a kò kií jó. Òní tó jẹ́ ọjọ́ ìsinmi àìpẹ́ yìí ni mo ti ilé ìjọsìn wọlé dé, ó sì jẹ́ ọ̀pọ̀lọpọ̀ orin àti ijó òun ni a ṣe ní ilé ìjọsìn kí n tó máa darí bọ̀ wá sí ilé.

Rárá o, n kò ì tí fi ìgbà kan ní àǹfààní láti gun alùpùpù nítorí pé alùpùpù kì í ṣe ohun tó wọ́pọ̀ ní agbègbè ibi tí mò ń gbé. Nítorí náà kò fún mi ní àǹfààní láti gun alùpùpù rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Nítorí pé ìlera òǹṣà ni ògùn ọrọ̀. Bí ènìyàn ò bá sì jẹ oúnjẹ tó dára, a máa mú kí ènìyàn kó ṣàìsàn tàbí kó ṣàárẹ̀. Nítorí náà, gbogbo ìgbà tí mo bá fẹ́ jẹun, ni máa ń ríi wí pé àwọn oúnjẹ tó dára, àwọn èròǹjà èyí tí yóò fún ara ní àǹfààní, òun ni máa ń ríi wí pé mo fi sínú oúnjẹ tí mo bá fẹ́ jẹun.

Iṣẹ́ ìtagbangba níwọ̀n ìgbà tí ó bá jẹ́ iṣẹ́ tó mọ́wọ́ wọlé, mo fẹ́ràn láti máa ṣe. Bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ tí mo ṣe lọ́wọ́lọ́wọ́ kìí ṣe iṣẹ́ ìtagbangba, ṣùgbọ́n kò ní fi ṣe irú iṣẹ́ tí ènìyàn le ṣe. Bó ṣe iṣẹ́ ìtagbangba, bó ṣe iṣẹ́ inú ọ́fíìsì, níwọ̀n ìgbà tí àǹfàní bá wà níbẹ̀, níwọ̀n ìgbà tí ènìyàn yóò rí owó iṣẹ́ tó bá ṣe, mo fẹ́ràn láti máa ṣe é.

Ní tòótọ́, mo fẹ́ràn láti máa ṣe ìdárayá gẹ́gẹ́ bí ènìyàn, tèmi àti àwọn ọ̀rẹ́ mi, ṣùgbọ́n ní ṣíṣe ìdárayá yìí, n kò kín lọ lè ijó, n kò kín lọ klọ́ọ̀bù, kì í kí láàárín èmi àti àwọn ọ̀rẹ́ mi ni a ti máa ń ṣe ìdárayá.

Ọjọ́ Àìkú ni ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀. Ìdí rẹ̀ ni pé ó jẹ́ ọjọ́ tí mo ní àǹfààní láti lọ sí ilé ìjọsìn láti lọ jọ́sìn fún Olúwa tó ti pa mí mọ́ ní gbogbo ọ̀sẹ̀ tó dàmí sí tó pèsè fún mi. Ó fún mi láti lọ sí ilé ìjọsìn láti lọ jọ́sìn fún Olúwa Ọlọ́run.

Oúnjẹ tí mo fẹ́ràn jù, òun náà ni ìrẹsì pẹ̀lú ata díndín. Ìdí tí mo sì fi fẹ́ràn rẹ̀ náà ni wípé ìrẹsì jẹ́ oúnjẹ tó wà ní àrọ́wọ́tó ní gbogbo ìgbà, àti dín ata sí náà kìí ṣe ohùn tó nira rárá láti ṣe. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí ó jẹ́ oúnjẹ aládídùn fún mi.

Rárá o, n kò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ nítorí wípé ọ̀pọ̀ àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ yìí ló kún fún ìbọ̀rìṣà àti ìṣègùn, èmi gẹ́gẹ́ bí ẹnìkan kì í sì ṣe ẹni tó fẹ́ràn àti màa se ìbọ̀rìṣà. Torí náà, n ò ṣe fẹ́ràn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́.

Rárá o, n kò kì í máa mú àwọn ohun mímu pirotíìnì nítorí wípé n ò gbàgbọ́ nínú ká máa mú irú àwọn ǹkan báwọn yìí. Kìkì àwọn ọtí ẹlẹ́rìndòdò bí i àwọn èyí tí a fi omi ọsàn ṣe òhun ni mo máa ń mú.

Bó tilẹ̀ jẹ́ wípé mo máa ń mu coffee, mo sì máa ń mu tea, ṣùgbọ́n ní tòótọ́ mo fẹ́ràn coffee gidigidi gan ju tea lọ. Láti ìgbà èwe mi wá ni mo sì ti fẹ́ràn coffee títí tí mo fi dàgbà. Bó tilẹ̀ wá jẹ́ wípé onírúurú coffee ló wà ntá. A rí àwọn èyí tó ní caffeine nínú. Bẹ́ẹ̀ la rí àwọn èyí tí kò ní caffeine. Ṣùgbọ́n èyí tí kò ní caffeine yẹn gan ni mo fẹ́ràn sí jù láti máa mu.

Rárá o, ẹ̀yìn kì í máa ń fọ́ mi rárá. N kò ní ààrùn ẹ̀yìn fífọ́ tàbí ẹ̀yìn ríro. Nítorí wípé mo sì jẹ́ ọmọdé n kò tíì dàgbà. Kò sí ohun tíi mo ti fi ara mi ṣe tí ẹ̀yìn a fi máa fọ́ mi. Lóótọ́ ó ṣe é ṣe kí ènìyàn ṣiṣẹ́ kí ó rẹ ènìyàn ṣùgbọ́n lẹ́yìn ìsinmi díẹ̀ gbogbo ara a tún ti nà padà, òde tún ti yá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù nítorí èyí yóò fún ni láǹfààní láti jókòó sínú ilé láti ṣe ìpàdé náà ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀. Nígbà tí a bá nílò láti lọ pàdé níbí kan ní pàtó, èyí a máa ná wa lówó, a máa ná wa ní wàhálà, a máa fi ìdààmú fún ènìyàn ju nígbà tí oníkúlùkù bá jókòó sínú ilé tí a sì jọ ṣe ìpàdé lórí fóònù. Èyí jẹ́ kó rọrùn púpọ̀ láti máa ṣe ìpàdé, kò ní fi ṣe bí ìpàdé náà ṣe le pọ̀ tó láàárín ọjọ́ kan. Níwọn ìgbà tó bá ti jẹ́ lórí fóònù ni, tí wákàtí bá sì ti yàtọ̀, ènìyàn lè jókòó láti ṣe ìpàdé lọ́nirúru lórí fóònù.

Irú orin tí mo fẹ́ràn láti máa gbọ́, òun náà ni àwọn orin tó yin Ọlọ́run, àwọn orin tó fògo fún Ọlọ́run, àwọn orin tó ń sọ nípa oore àti dídára Ọlọ́run. Irú àwọn orin wọ̀nyí, òun náà ni mo fẹ́ràn láti máa gbọ́. Pàápàá àwọn orin àdúrà èyí tí a le fi máa gbàdúrà sí Ọlọ́run. Àwọn orin yìí ló dára. Ohun sì ni mo máa ń tẹ́tí gbọ́ ní gbogbo ìgbà tí mo bá ní àǹfààní áti gbọ́ orin.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa kọrin gidigidi. Nítorí náà ni mo ṣe darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ akọrin nínú ìjọ mi. Nítorí náà, gbogbo ìgbà ni mo máa ń ní àǹfààní àti máa kọrin yin Ọlọ́run lógo àti máa sọ nípa tí títóbi àti dídára Ọlọ́run. Gbogbo ìgbà tí mo bá ti gbórin báyìí, orí mi a wú, ara mi a yá, n ó bẹ̀rẹ̀ sí ní kọrin, n ó sì bẹ̀rẹ̀ sí ní jó. Nítorí pé mo ní ìfẹ́ sí i gidigidi.

N kò ń ṣe ẹni tó máa ń gẹ irun, nítorí wípé obìnrin ni mí, mo máa ń di irun orí mi ni. Tí mo ti kẹ́yìn gẹ irun orí mi, á ti tó ọgbọ̀n ọdún. Ní ìgbà tí mo sì wà ní èwe, òun náà ni mo ti gẹ irun orí mi gbẹ̀yìn. Láti ìgbà náà wá, mo máa ń dirun ni gẹ́gẹ́ bí obìnrin.

Ó ti pẹ́ tí mo ti kẹ́yìn lórí dókítà. A ti lé ní ọdún kan tàbí kó ti fẹ̀ tó ọdún kan. Mo tilẹ̀ jẹ́ pé nítòótó dókítà fún mi ní ìwé láti padà wá ríi ṣùgbọ́n n kò ì tí ì ní àǹfààní láti padà lọ rí dókítà mi.

Rárá o, n kò fẹ́ràn rìn òkè nítorí ìrìn òkè a máa ronilára. A má mú kí ẹsẹ̀ ro ènìyàn, kò sì ní fúnni láǹfààní láti ràn mọ́kọmọ́ láti yára rìn nítorí pé ènìyàn ń rìn lọ sókè ni. Kò ń ṣe ohun tí mo fẹ́ràn láti máa ṣe.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń nílò láti lọ ṣe àyẹ̀wò ìméèlì mi. Nítorí wípé ọ̀pọ̀ àwọn ènìyàn ni wón máa ń fi ìméèlì ránṣẹ́ sí mi àti wípé mo máa ń lo fóònù mi fún iṣẹ́ lọ́pọ̀lọpọ̀, èyí to jẹ́ kí àwọn ènìyàn fi ìméèlì ránṣẹ́ sí mi. Nígbà mìíràn, ó lè jẹ́ code ni mo máa wá lọ. Fún ìdí kan tàbí òmíràn, mo máa ń nílò láti ṣe àyẹ̀wò ìméèlì mi ní ojoojúmọ́.

Rárá o, n kò tíì bèerè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí, nítorí pé n kò ní ìdí kan ní pàtó tí ń ò fi bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò, nítorí náà ni n kò ṣe tíì bèerè rí.

Àwọ̀ ewé, òun ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn àwọ̀ ewé gidigan nítorí pé ó faramọ́ ìṣeso. A sì mọ̀ wípé ó faramọ́ àwọn ohun ọ̀gbìn. Nígbà tí a bá rí igi, tí a bá rí ewé orí rẹ̀, ó jẹ́ ohun tí mo fẹ́ràn gidigidi nítorí pé ó túmọ̀ sí ìṣeso fún mi. Nítorí náà mo ṣe fẹ́ràn rẹ̀.

Bí mo ṣe máa ń ṣe ìyanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá mi, nígbà tí mo bá ní ìṣòro pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá, n ó gbìyànjú nípa ìmọ̀ tí mo mọ̀ láti ṣe àtúnṣe rẹ̀, tàbí kí n lọ sí orí Íńtánẹ́ẹ̀tì kí n béèrè bí a ṣe lè ṣe yanjú ìṣòro tí mo rí tó dojú kọ mí lórí ẹ̀rọ ayárabíàṣá mi. Lẹ́yìn tí bá ṣe léè tí n kò bá rí ojútùú rẹ̀, n ó kọjá lọ sí ọ̀dọ̀ arákùnrin kan tí mo mọ̀ èyí tí ó mọ̀ nípa iṣẹ́ ẹ̀rọ ayárabíàṣá, n ó lọ fi tó létí irú ìṣòro tí mo ní, yóò sì bá mi ṣe ìyanjú rẹ̀.

Ní tòótọ́, nígbà mìíràn tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń bínú. Gẹ́gẹ́ bí òwe Yorùbá, wọ́n a máa ní ọmọ àlè lè rínú tí kì í bí. Àwọn awakọ̀ nígbà mìíràn, wọ́n a máa bí ènìyàn nínú. Pàápàá àwọn èrò tí a jọ wọ inú ọkọ̀, wọ́n a máa ṣe ohun tí kò tọ́ nígbà mìíràn. Wọn a máa sọ̀rọ̀ síyàn bó ti wù wọ́n nígbà mìíràn. Èlé a máa mú kí inú kí ó bí ènìyàn. Ṣùgbọ́n síbẹ̀, bíbélì náà tún wí pé bí a bá bínú ká má ṣe ṣẹ̀. Nítorí náà nínú gbogbo ìbínú mi, mo máa ń kíyèsára láti má ṣẹ̀ nínú ọ̀rọ̀ sísọ sí ènìyàn. Nítorí pé ọ̀pọ̀ ojú òun ló ń wò mi.

N kò kín rìn ìrìn àjò fún isẹ́ rárá nítorí pé oníṣòwò ni mí. Owó kátà, kárà òun náà ni mo máa ń ṣe. Gbogbo ìrìn àjò mi láti ilé sí ibi tí mo ti ń ṣòwò kò ju bí ìsẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ. N kò kín rìnrìn àjò jáde kúrò ní ìpínlẹ̀ mi tàbí orílẹ̀ èdè mi lọ ṣiṣẹ́ rárá.

Bí mo ṣe ma ń kí àwọn ènìyàn, ó ní fi ṣe pẹ̀lú ẹni tí mo bá ń kí ní pàtó. Tó bá jẹ́ ọmọdé ni, wọn kò kí tọ̀yàyà tọ̀yàyà pẹ̀lẹ́ ṣe dáadáa ló wà. Bo bá jẹ́ àgbàlagbà, màá kúnlẹ̀ láti kí wọn ẹ káàsán tàbí ẹ káàárọ̀ tàbí ẹ káalẹ́ mà tàbí sá. Ṣùgbọ́n tó bá jẹ́ ọ̀rẹ́ tí a mọ ojú ara wa dáadáa, a lè jọ di èrò mọ́ra wa láti ní ọ̀rẹ́ ṣe dáadáa ló wà.

N kò kí yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ nítorí pé iṣẹ́ àdáni òun ni mò ń ṣe. Èmi nìkan ni mo wà ní ibi ilé ọjà tí mo ti ń ṣòwò, nítorí náà n ò ní àǹfààní láti yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ láti bá mi ṣiṣẹ́.

Bó tilẹ̀ jẹ́ wípé kìí ṣe gbogbo ìgbà, ṣùgbọ́n mo máa ń gbìyànjú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti ríi wípé mo dé ní àkókò. Dídé ní àkókò jẹ́ ohun tó ṣe pàtàkì gidigidi gan. Ó nílò láti fi ṣe pẹ̀lú ibi tí ènìyàn ń lọ àti ohun tí ènìyàn ń lọ ṣe. Nígbà mìíràn bí ènìyàn ò bá dé ní àkókò tó yẹ kí ènìyàn dé, ó lè mú kí ènìyàn kò pàdánù ohun tó dára tí ènìyàn ń lépa. Nítorí náà ló ṣe ṣe pàtàkì láti máa dé ní àkókò. Mo sì máa ń gbìyànjú láti ríi wípé gbogbo ibi tí mo máa ń lọ, mo dé ní àkókò.

Rárá o, n kò kín ṣe ẹni tó máa ń wọ ohun ọ̀ṣọ́, o sí nínú àwọn ohun tí mo máa ń ṣe, gbogbo ohun ọ̀ṣọ́ kan, kìkì kan tí mo ní, òun náà ni ago ọwọ́ láti lè máa fi mọ ohun tí wákàtí ń wí nígbà tí mo bá nílò rẹ̀. Ṣùgbọ́n èmi ni yé rí etí ni, ẹ̀gbà ọrùn ni, ẹ̀gbà ọwọ́ tàbí tẹsẹ̀, n kò kín ṣe ẹni tó máa ń lo irú àwọn ohun ọ̀ṣọ́ báwọn yìí.

Wákàtí mẹ́wàá sí mọ́kànlá, òun ni mo máa ń fi ń ṣiṣẹ́ lójoojúmọ́. Nítorí nígbà tí mo bá ti mú ọmọ mi obìnrin lọ ilé ìwé ní òwúrọ̀ ní ago mẹ́jọ, láti ago mẹ́jọ yìí náà ni wọn ó ti darí sí ibi ilé iṣẹ́ ọjà títà kárà kàtá mi. Bí mo bá sì ti dé bẹ̀, ó tún di ago mẹ́fà sí méje ìrọ̀lẹ́ kí n tó darí padà lọlé. Èyí túmọ̀ sí wípé mò ń ṣiṣẹ́ fún bí i wákàtí mẹ́wàá sí mọ́kànlá lójoojúmọ́.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ a máa pọ̀ tó ife omi mẹ́wàá sí méjìlá. Nítorí wípé omi jẹ́ ohun tó dára nínú àgọ́ ara ènìyàn. Èmi pàápàá sì jẹ́ ẹni tó fẹ́ràn láti máa mu omi. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn dókítà wọ́n a máa gbani níyànjú láti máa mu omi wípé ó dára fún ara. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ní ẹ̀fọ́rí, kìkì omi yìí náà ni màá mu, tí nwọ́n ó sì dùbúlẹ̀. Láàárín wákàtí díẹ̀, ara mi á tún ti yá. Omi dára láti máa mu ní tòótọ́.

Bẹ́ẹ̀ni ojú mi dára, bẹ́ẹ̀ lo ojú mi sì lè wà. Mo ń fi ojú mi béjèjì ríran dáradára. Botilẹ̀ jẹ́ wípé ní tòótọ́ mo ń lo gíláàsì ojú, èyí tí dókítà sọ wípé kí má lò, ṣùgbọ́n síbè ojú mi dára.

Oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán, ó ní fi ṣe pẹ̀lú oúnjẹ tí mo gbé lọ sí ilé ìtajà mi ní òwúrọ̀. Tó bá jẹ́ ìrẹsì ni mo sè tí mo gbé dání lọ sí ibi ọjà títà mi ní òwúrọ̀, èyí tí mo bá jẹ tí ó bá ṣẹ́kù, òun náà ni ń ó jẹ lọ́sàn-án. Nítorí wípé ọ̀pọ̀ ìgbà mo máa ń buú ju oúnjẹ tí mo lè jẹ ní ẹ̀ẹ̀kan lọ nítorí pé kí n lè rí oúnjẹ jẹ ní ọ̀sán. Ṣùgbọ́n tó bá jẹ́ bí búrẹ́dì ni mo jẹ ní òwúrọ̀ tí kò sì ṣẹ́kù fún mi láti jẹ ní ọ̀sán, tó bá di ọ̀sán, mo lè ra àwọn àkàrà òyìnbó bí biscuit láti jẹ ń ó sì mu omi síi títí tí ń ó fi tó padà délé ní alẹ́ tí ń ó se oúnjẹ jẹ.

N kò kí máa ń fi ìdáàbòbò òrùn sára rárá nítorí pé n kò tíì fi ìgbà kan rà á láti lò ó rí. Pàápàá jùlọ, mi ò mọ bó ṣe ṣe ni láǹfààní sí. N ò mọ àwọn ewu tàbí ìjàǹbá tó wà nínú lílo ìdáàbòbò òrùn sára nítorí náà n kò ì lò ó rí.

Oṣù tí a bí mi, oṣù tí a bí mi jẹ́ oṣù kẹjọ nínú ọdún, èyí tí à ń pè ní oṣù Ògún. Ni ọjọ́ keje oṣù náà ní ọdún náà òun la bí mi wáyé. Ó tilẹ̀ jẹ́ wípé gẹ́gẹ́ bí ìbejì, òun ni a bí mi ní oṣù kẹjọ nínú ọdún náà.

Bí mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́, bó tilẹ̀ jẹ́ wípé n kò ní àǹfààní láti pín owó pẹ̀lú ọ̀rẹ́. Ṣùgbọ́n bí mo bá wá rí àǹfààní báyìí, ní dọ́gba dọ́gba, òwò náà ni a ó jọ pín owó.

Bí mo ṣe máa ń ṣe ìdúnadúrà. Ní tòótọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́jà ló jẹ́ wípé wọ́n á máa fi owó tabua sí orí ọjà tí wọ́n ń tà. Èyí ló fi mú kó ṣe pàtàkì kó ṣe kókó láti máa ṣe ìdúnadúrà kí ènìyàn ó tó ra ọjà. Bí mo bá dé ọjà fún àpẹẹrẹ, tí mo ná ọjà tí a pè fún mi ní ẹgbẹ̀rún márùn-ún, wọn ó kọ náà sí ẹgbẹ̀rún méjì abọ́ náà. Láti bíbà yìí la ó bẹ̀rẹ̀ sí ní ṣe ìdúnadúrà títí tí wọn ó fi rà. Ni òpin ọjọ́, ọjà èyí tí a pè fún mi ní ẹgbẹ̀rún márùn-ún, ó ṣe é ṣe kó jẹ́ wípé ẹgbẹ̀rún mẹ́ta àbọ̀ ni wọn ó pàpà sàn ní orí ọjà náà. Ó ṣe pàtàkì fún ènìyàn láti máa ṣe ìdúnadúrà kí a tó ra ọjà.

Bó bá ti ń tó àsìkò ìparí iṣẹ́ èyí tó ń ṣe ìparí ọjà níbi ìṣòwò mi, ń ó mú kálámù mi àti ìwé, ń ó ṣe àkọsílẹ̀ gbogbo ọjà tí mo tà. Ń ó sì ro iye tí mo ra ọjà náà àti iye tí mo tà, ń ó wá yọ èrè tí mo jẹ ní orí àwọn ọjà tí mo tà. Ń ó sì ro gbogbo èrè yìí láti mọ bí òwò tí mo ṣe ní ọjọ́ náà bó ti dára tó. Ń ó se àkọsílẹ̀ rẹ̀ láti máa mọ èrè tí mo ń jẹ ní ojoojúmọ́ ní orí ọjà tí mò ń tà.

Àwọn áàpù mẹ́ta ló ṣe pàtàkì tó sì ṣe kókó fún mi ní ojoojúmọ́ tí mo máa ń lò. Àwọn áàpù wọ̀nyí náà ni WhatsApp, Telegram àti X Twitter. Wọ́n jẹ́ áàpù mẹ́ta tí wun kò lè ṣe láì má lò ní ojúmọ́ kan nítorí àwọn ohun tí mò ń ṣe lórí àwọn áàpù wọ̀nyí.

Ọbẹ̀ ẹ̀fọ́ alásèpọ̀, ó jẹ́ ọbẹ̀ tí mo mọ̀ ṣè dáadáa nítorí wípé mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn oúnjẹ òkèlè ní jíjẹ. Yálà ẹ̀bà ni, tàbí sẹ̀mọ́, tàbí àmàlà, tàbí iyán. Níwọn ìgbà tó bá ti jẹ́ oúnjẹ òkèlè, mo fẹ́ràn rẹ̀. Nítorí náà mo mọ àwọn oúnjẹ òkèlè wọ̀nyií ṣe. Bákan náà ni mo sì mọ ọbẹ̀ tí a fi ń jẹ wọn tí mo mọ̀ ṣè dáadáa ní ìgbà gbogbo.